Lero rẹ kinlode to fi n bọwọ fagba. Ìbọ̀wọ̀ fágba jẹ́ nǹkan tí gbogbo àwọn òbí Áfríkà máa ń kọ́ àwọn ọmọ wọn láti máa ṣe. Ó jẹ́ lára àwọn àṣà ìbílẹ̀ wa. Bibọ̀wọ̀ fágba máa fi hàn wípé ọmọ, ẹ. Ẹni, hàn wípé ọmọ jẹ́, ẹ. O, ọmọlúwàbí. Ọmọlúwàbí ló máa ń bọ̀wọ̀ fágba.

Sọ fún wa nípa oúnjẹ àkókò tó rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni wọ́n máa ń se ní, ní àkópò tó rẹ̀. Ṣùgbọ́n lára wọn ni àwọn èso bí ọ̀gẹ̀dẹ̀, bí àgbàdo, àwọn eso bí apple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dè tún máa ní oúnjẹ bí i oúnjẹ tí a sè bí i rice, jollof rice àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.